Bẹ́ẹ̀ni o, tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń gbìyànjú láti di ọ̀já ààbò, tó bá jẹ́ pé mo jókòó síi etí ibi tí ọ̀já ààbò náà wà. Ṣùgbọ́n nítorí pé báyìí mi ò tí ì ní ọkọ̀, ọkọ̀ elérò tí mo máa ń wọ̀ tàbí ọkọ̀ takisí tí mo máa ń wọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi nìkan kọ́ ló máa ń wà nínú ọkọ̀, tàbí wipé apá ibi tí mo máa ń jókòó kì í ṣe ibi tí ọ̀já ààbò wà. Nítorí náà, àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tájọ jókòó, wọ́n lè ní àǹfàaní sí ọ̀já ààbò tó wà ní apá ibi tí wọ́n wà. Ṣùgbọ́n gbogbo ìgbà tí mo bá ní àǹfaàní sí ọ̀já ààbò nínú ọkọ̀ ni mo máa ń gbìyànjú àti, àti dì mọ́ ara mi. Àti pàápàá ó ti jẹ́ ohun ohun tí ó gbajúgbajà nípa ọ̀rọ̀ ààbò wípé a ní láti máa di ọ̀já ààbò kí ka má bàá lùgbà de ìjàmbá ojú pópó tó lè ṣẹlẹ̀. Torí pé a mọ pàtàkì dídi ọ̀já ààbò nígbà ta bá wà nínú ọkọ̀ lójú pópó.

Nígbà mìíràn mo máa fẹ́ràn kí n mu ìwé dánì tàbí bíbélì tí mo lè má a ka nígbà tí mo bá ń dúró de nǹkan. Yálà mo wà ní ibi, ẹ́ẹ́, ibi ìwọkọ̀ tàbí mo wà ní ilé ìfowópamọ́ tàbí mo wà ní ilé ẹni tá jọ ní àdéhùn láti sọ̀rọ̀ fún iṣẹ́ tàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ràn kí n má a ka ìwé, bíbélì tàbí ìwé mìíràn tàbí tó bá ní iṣẹ́ tí mò ń ṣe lórí ẹ̀rọ àgbéká mi tí mi ò parí tàbí tí mo mọ̀ wípé ohun tí mo lè máa ṣe díẹ̀ díẹ̀ ni, mo lè mú kí n máa ṣe tàbí tó bá jẹ́ pé mo, mo fẹ́, mo fẹ́, mo ń, mo ti ń retí, àà, ìwé ìránṣẹ́ kan, mo lè, mo lè wo méèlì mi lórí ẹ̀rọ kayelú jára láti wo bóyá mo ti gba ìránṣẹ́ náà tàbí ibi tí mo ti máa ń wá iṣẹ́, ibi tí mo ti máa ń rí àwọn àǹfààní iṣẹ́ tàbí ibi tí owó ti lè yọ tó bá òfin mu tí a máa ti lè wo, àà, àwọn tí a máa ti lè wo bẹ̀ láti mo máa ń wo bẹ̀ láti rí bóyá àǹfààní wà. Àwọn tí mo máa ń ṣe nìyí láti lo ìgbà mi dáradára títí di ìgbà tí ohun tí mò ń dúró dè tàbí ẹni tí mo fẹ́ rí tí yóò fi bọ́ sí tàbí tí mo fi rí ẹni náà tàbí ohun tí mo fẹ́ ṣe nígbà náà yóò fi bọ́ sí.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sara, ṣùgbọ́n ìgbà mìíràn wà tàbí kí n sọ wípé mo jẹ́ ẹni tí ara mi kì í tètè gbẹ tàbí kó máa, mo jẹ́ ẹni tí ara rẹ̀ kì í funfun. Nítorí náà ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo lè sọ wípé mi ò nílò ìpara láti jẹ́ kí ara mi máa dán torí pé ìgbà mìíràn wà láì tíì bomi sára tàbí láì tí ì wẹ̀ ara mi gan an máa dán bí ẹni pé mo ṣẹ̀ẹwẹ̀ tán ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà, bẹ́ẹ̀ni mo máa ń lo ìpara, pàápàá tí mo bá ń lọ sí òde tàbí tó bá jẹ́ ìgbà, tó bá jẹ́ ìgbà ọyẹ́ tí afẹ́fẹ́ lè ta afẹ́fẹ́ máa ń mú ara funfun, mo lè lo ìpara nígbà náà láti dáàbò bo ara mi lọ́wọ́ afẹ́fẹ́ tó lè mú ara mi fun tàbí tó lè mú àwọ̀ ara mi súnkì.

Bẹ́ẹ̀ni mo máa ń rorùn nígbà tí mo bá sùn, torí wípé, àti wípé ìgbà mìíràn mo lè ní láti sùn ránpẹ́. Bóyá mo ṣẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ tán tí oòrùn sáré fẹ́ gbé mi lọ, mo lè, mo lè fọ́nrùn rajọ́ rànpẹ́ ní ọ̀sán, tó bá wá di alẹ́, màá wá sùn ìsùn tó pọ̀. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n nígbà mìíràn tó bá jẹ́ pé mo tètè jí ní òru, bóyá òru jí mi tàbí ó ní ohun tó jí mi, mo lè, mo lè tètè tají kí n lọ sí ilé ìtọ́ kí n lọ tọ̀ọ́ kí n tó padà láti wá sùn. Ìgbà mìíràn dẹ̀ ni tí mo bá ríi pé oorun ò tètè wá, mo lè máa ṣàṣàrò lọ l'ọ́rùn. Tàbí tó bá jẹ́ pé ó ti ń sún mọ́ ìdajì tàbí àkókò tí mo máa ń jí ní ìdajì, mo lè kúkú dìde kí n gbàdúrà sí Ọlọ́run baba kí n tó wá bẹ̀rẹ̀, kí n wá bẹ̀rẹ̀, ẹ́, iṣẹ́ òjọ́ mi lórí ẹ̀rọ àgbéká mi.

Àwa omọ ọlọ́dún rè é. Oṣù Kejìlá ọdún ni a bí mi. Oṣù Kejìlá ọdún ni a bí mi. Ó dẹ̀ tun sún mọ́ ìgbà tí a máa ń ṣe ayẹyẹ ọdún kan gbóògì lágbàyé tí àwọn ènìyàn ń fẹ́ràn láti máa ṣe àti àwọn ọmọlẹ́yìn Krístì o, tí wọ́n ta lè sọ wípé wọ́n ni ọdún náà tàbí ayẹyẹ náà àti àwọn tí kò, àti àwọn tí kò n ṣe ọmọlẹ́yìn Krístì tó jẹ́ pé wọ́n fẹ́ràn, wọ́n fẹ́ràn láti máa ṣe ọdún náà torí ìyàtọ̀ rẹ̀ àti ọ̀nà tí ó gbà láti máa mú owó wọlé sí ọwọ́ àwọn ilé iṣẹ́ tí wọ́n mọ̀ láti lo àkókò náà látipọ̀ owó wọlé yálà nípa orin, nípa àwọn ìṣeré ọmọdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. À-- nítorí náà ìgbà yí ni a bí mi. Oṣù Kejìlá ọdún ni oṣù tí a bí mi.

À, ìrọ̀rí kan ni mo máa ń lò. Mi ò ní, mi ò nílò ju ìrọ̀rí kan lọ. Mi ò kín ṣẹ ni tó lómi lára tàbí tó nílò ju ìrọ̀rí kan. Mi ò dẹ̀ ń jorun pá. Bẹ́ẹ̀ ni bó ti lè jẹ́ pé ìgbà mìíràn tí oru bá mú, mo lè kọrí sí ibi tí mo máa ń kọ ẹsẹ̀ sí nígbà mìíràn tàbí kí ń kórò lápá bí tó rú ti mú kí ń bọ́ sí ibi tí oru ò tí mú. Ṣùgbọ́n ìrọ̀rí kan ni mò ń lò. Ìrọ̀rí náà, ìrọ̀rí náà dẹ̀ tó mi. Àti wípé kí ń ṣe gbogbo ìgbà ni mo máa ń rọ, lò ìrọ̀rí tàbí tí mo nílò ìrọ̀rí. Ìgbà mìíràn wà tó haípé mo kàn fẹ́ràn tàbí mo nílò láti faralélẹ̀, láti máa ṣiṣẹ́ mo ṣe faralélẹ̀, mo lè lo ìrọ̀rí kí orí mi lè wà lókè àti pé kí ara mi lè dúró nígbà tí mo bá gbé ẹ̀rọ àgbékámídírò tí mo bá ń ṣiṣẹ́. Ìgbà mìíràn dẹ̀ níyí tí ń bá ríi wípé fífi ara lélẹ̀ àti gbigbe orí mi lórí ìrọ̀rí ló máa jẹ́ kí ara mi balẹ̀ láti le sùn, mo lè ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní kò kárí ohun gbogbo, ìrọ̀rí kan ni mò ń lò lórí ibùsùn mi.

Mo fẹ́ràn eré ìdárayá tí ó máa ń jẹ́ kí ìgẹ mi kí ó tóbi àti kí ara mi kó wà ní ìlera, pé pé eré, irú eré ìdárayá tí ó máa ń jẹ́ kí n gbé àwọn ohun tó wúwo ní apá mi méjèèjì. Torí pé, ẹni kejì mi ló jẹ́ tàbí ọ̀rẹ́ mi ló jẹ́ kí n mọ̀ wípé ó dára tí mo bá fẹ́ ṣe eré ìdárayá láti gbé àwọn, láti gbé ẹ̀ru wíwo sí ọwọ́ mi. Wípé kí n má fi ọwọ́ kan gbé tàbí kí n má máa gbé, kí n má, kó má jẹ́ wípé ọwọ́ kan mọ́ máa ń gbé sí jù. Nítorí pé tí n bá ṣe bẹ́ẹ̀, apá kan ara mi ni yóò wúwo ju èkejì lọ tàbí ni eré ìdárayá náà ni ò ní ipa lórí jù. Nítorí náà mo máa ń fẹ́ràn láti gbé ohun tó wúwo lọ́wọ́ méjèèjì, máa ń na ọ sókè ta pè ní weighti. Ṣùgbọ́n ní báyìí ohun tí mò ń ṣe jù ni wípé mò ń ṣe ohun tí wọ́n ń pè ní press up lọlẹ̀ kó di dé tàbí bẹ́ẹ̀ ni lọlẹ̀ di dé tí a pè ní push up tàbí press up. Ohun ni mò ń ṣe. Èyí máa ń fún ara mi ní, ó máa ń mú kara mi dá ṣáká àti wípé kí apá mi kí ó ní, kí ó ní kìmí sí àti kí àyà mi kí ó, kí ó fẹ̀ sí. Pẹ̀lú eléyìí, ìsọ wọ́rìn àti ìyára, sísọ ohun, ó máa ń, ó máa ń, ó máa ń lọ síwájú, ó máa ń ṣe déédéé àti wípé àwọn ẹ̀yà ara mi wọ́n máa ń ṣiṣẹ́ dáradára nígbàkúgbà tí mo bá ṣe eré ìdárayá. Mo máa ń rí, mo máa ń rí ìyára gírí nínú ara mi ìgbàkígbà tí bá n ṣe eré ìdárayá. So eré ìdárayá tí ń mú mi gbé àwọn ohun tó wúwo ní apá mi méjèèjì tàbí èyí tí a mú mi máa lọlẹ̀ di dé, lọlẹ̀ di dé tí màá gbé ọwọ́ mi méjèèjì sílẹ̀ tí àyà mí yóò kan lẹ̀, yóò tó kan òkè. Èyí ni mo máa ń ṣe. Irú eré ìdárayá tí mò ń ṣe ni.

Dáradára. Bẹ́ẹ̀ ni. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí torí pé fún mi ayé ò lé tó yẹn àti wípé mo máa ń ohun gbogbo kọ́ lo owó. Bó tilẹ jẹ́ wípé mò ń ṣe iṣẹ́ fún owó ni, ṣùgbọ́n kì í ṣe pé mò tún ṣe iṣẹ́ fún owó nìkan, mò ń ṣe iṣẹ́ fún owó àkọ́kọ́. Èkejì, mò tún ṣe iṣẹ́ láti mú kí ìgbè ẹ́, ẹ́, ìrọ̀rùn kó bá ìgbà ayé ọmọnìyàn. Tí mo bá rí pé ẹni tí mo fẹ́ ṣe iṣẹ́ fún kò gbà mí gbọ́ tàbí kò mọ̀ pé, kò rò pé mo lè ṣe ohun tí mo fẹ́ ṣe, mo lè ṣe ìtọ́ni lẹ́nu wò fún, kó lè mọ̀ wípé lóòótọ́ ni mo lè ṣe ohun tí mò ṣèlérí pé mo lè ṣe. Fún mi ṣíṣe, ṣíṣe iṣẹ́ ní ọ̀fẹ́ kì í ṣe, ẹ́, ohun tó jẹ́ bá bára tàbí ohun tó lè ra fún mi. Mo máa ń fẹ́ jẹ́ kí àwọn oníbàárà mi tàbí àwọn tí mo fẹ́ sọ̀dí oníbàárà kí wọ́n mọ̀ wípé mo kàtò mọ́ ká ju ohun tí mò ṣèlérí fún wọn pé mo lè ṣe, torí náà mo ṣe ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà dẹ́ ni èyí dẹ̀ máa ń jásí àṣeyọrí láàárín èmi àti àwọn olùbára náà.

Gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn orin, pàápàá orin ẹ̀mí àti pé mo fẹ́ràn kí ń máa lọ sí ibi ayẹyẹ orin, orin ẹ̀mí. É, aà, ó ti ṣe díẹ̀ ó ti àti tó bi, àti tó bi ọdún méjì tí ò bá jù bẹ́ẹ̀ báyìí tí mo ti lọ mọ̀ torí pé agbègbè tí mo wà ó jìnnà sí ibi tó gbajúgbajà tí àwọn olórin ẹ̀mí ti máa ń ṣe, ti máa ń ṣe é, orin, ọdún orin. Ṣùgbọ́n mo ti ní lérò wípé láìpẹ́ láì jìnnà màá tó padà sí ń ṣe àbẹ̀wò sí àwọn é, àwọn ibi ọdún orin ẹ̀mí léyìi, ní ọ́ bẹ́ẹ̀ ni láìpẹ́. Láìpẹ́ èyí yóò jẹ́ ìkan lára àwọn ohun tí mo fi sínú ètò mi torí pé gbogbo ìgbà tí mo bá ṣe bẹ́ẹ̀ inu mi máa ń dùn àti wípé ó tún máa rán mi létí ẹni tí mo jẹ́ nínú Jésù Kristi ohun tó ti sọ mi dà, àwọn ìlérí tó ti ṣe ohun tó ti ṣe, bẹ́ẹ̀ ni àti àwọn é, ohun tó ti sọ fún mi láti ṣe tó ní ṣe pẹ̀lú orin fúnra rẹ̀. Nítorí náà, èé bọ̀ tí è jẹ́ pé ọpẹ tí mo lọ sí ibi orin wọn láìpẹ́, mò ń padà mò ń bẹ̀rẹ̀ sí tún máa lọ sí àwọn ibi tí wọ́n máa ti ń ṣe ọdún orin ẹ̀mí tí a mọ̀ sí é, orin kọ́ é konsáàtì tí ẹ̀mí gospel concert tàbí Christian music concert ni a máa ń pè é ní ọ̀dọ̀ wa níbí yìí.

Rárá o, mi ò fẹ́ràn oúnjẹ tó ní ata. Mi ò fẹ́ràn oúnjẹ tó ní ata rárá. Mo fẹ́ràn kí oúnjẹ mi kó má ní ata jù. Bẹ́ẹ̀ ni, bí óúnjẹ tí ẹ dùn, ṣùgbọ́n tó bá ní ata jù, mo máa ka oúnjẹ náà sí oúnjẹ tí ó, tí ó dára. Bẹ́ẹ̀ ni, mi ò fẹ́ràn kí, kí n ní ìmọ̀lára ata ní tètè mi. Bó dẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kí oúnjẹ máa kó, kí oúnjẹ, kí wọ́n fi ata sínú oúnjẹ. Ṣùgbọ́n mi ò fẹ́ kí, kí n jẹ oúnjẹ, kí ahọ́n mi máa ta mí, tàbí kí n má, kí n má gbìyànjú láti fi ata ẹ̀gàn sí ahọ́n mi, tàbí kí nǹkan máa da omi mọ́, láìṣe pé mo ní láti mọ omi ní tẹpátẹpá. Mo fẹ́ kí oúnjẹ kó wà ní ìwọ̀ntúnwọ̀nsì. Bẹ́ẹ̀ ni, ó dùn, ó ní ata, ṣùgbọ́n kò ní ata jù. Irú oúnjẹ tí mo fẹ́ nìyẹn.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí ń máa wà ní apá ibi tí fèrèsé ọkọ̀ bá wà. Mo fẹ́ràn kí ń máa mọ̀, kí ń máa wo apá ìta tàbí kí ń jókòó sí ibi tí atẹ́gùn ti ń fẹ́ wọlé inú ọkọ̀. Bí a ti mọ̀ wípé atẹ́gùn máa ń fẹ́ láti inú fèrèsé láti ìta wá sínú ọkọ̀. Nítorí náà mo fẹ́ràn kí ń máa jókòó sí apá ibi tí fèrèsé bá wà àti wípé ó máa ń yá mi lára tètè jáde. Kí bá wà ní ibi tí fèrèsé ọkọ̀ bá wà àti wípé mo fẹ́ mọ̀, mo jẹ́ ẹni tó pé mi ò fi bẹ́ẹ̀ jáde bẹ́ẹ̀ yẹn. Ìgbà kigbà tí mò ń wà nínú ọkọ̀, mo máa ń fẹ́ràn kí ń máa wo apá ibi tí mò ń lọ. Pẹ̀lú èyí, ó ní bó ṣe máa ń fún mi ní àwòrán ní ọpọlọ mi láti mọ̀ wípé, à óké ibí yìí ni bí yìí mo ti wá bí rí àbí láti rán tí apá ibi tí mo ti dé rí tàbí apá ibi tí mo ti lọ rí. Àti wípé atẹ́gùn tó máa ń wá, tó máa ń wọlé láti inú ọkọ̀ kí n lè gba sára àti kí n mọ̀ bí ó ń ṣe ń lọ ní ẹ̀gbẹ́ mi tàbí ní òsì mi lápá ibi fèrèsé tí mo jókòó sí.

Èdè tó wù mí láti kọ́ báyìí ni èdè ìbílẹ̀ ni. Bẹ́ẹ̀ni, èdè, èdè tí a pè ní èdè, èdè Ọ̀yẹ́ nítorí pé èdè mi nìyẹn. Èdè ibi tí a ti bí mi gan-an, èdè ilé bàbá mi gan-an nìyẹn. Ó wù mí kí n kọ́ èdè Ọ̀yẹ́ tàbí kí n pè ní èdè Èkìtì. Bẹ́ẹ̀ni, èdè ìbílẹ̀ ni. Ó tún yàtọ̀ sí Yorùbá ni, ṣùgbọ́n ó tún jẹ́ ẹ̀dá Yorùbá mìíràn. Bẹ́ẹ̀ni, àti èdè Àkúrẹ́. Lẹ́yìn ìgbà yẹn, mo wá lè kọ èdè Faransé àti èdè Chinese. Ìyẹn tó bá yá. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn èdè tí mo fẹ́ kọ́ ni èdè Èkìtì àti èdè Àkúrẹ́ torí pé wọ́n ṣe pàtàkì fún mi láti mọ̀ wọ́n torí pé ibi tí mo ti sanwó níyẹn lára àwọn ibi tí wọ́n bí mi, èdè wọn nìyẹn.

Ẹ̀ tí mo bá ní àlejò tí wọ́n dé, tí mo bá ní láti pín oúnjẹ mi pẹ̀lú wọn, kò sí àbúrò bẹ́ẹ̀, kò sọ n tó, kò sọ n tó ṣòro rárá bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni àjọjẹ ló dùn. Ṣùgbọ́n ìgbà mìíràn tí mo bá ní kí n pín, tó bá jẹ́ pé ẹni tí ò fẹ́ràn kó máa jẹun níbò mìíràn tàbí ó ti jẹun, tó bá sọ wípé òun ò fẹ́ ẹ, ṣùgbọ́n kò sí ǹkan tó burú bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi pẹ̀lú, pẹ̀lú ẹlòmíràn. Áyà fi tán bá, àya fi tán bá sọ wípé wọn fẹ́, tán gba, tán gba nìkan ni. Bẹ́ẹ̀ ni, torí pé a rí i pé ìgbà mìíràn wà tí àlejò bá dé tí a bá ní, à, ó yá ẹ bá wa jẹun o. Wọ́n lè sọ pé wọn ti jẹun, bẹ́ẹ̀ fi lọ wọ́n di ọlá mẹ́ta. Wọ́n lè ní rárá kí í ṣe pé wọn ní ìfẹ́ sí yín ṣùgbọ́n wọ́n lè ti jẹun kan tó, kan tó wá tàbí kó jẹ́ pé ó ti jẹ́, ó ti jẹ́ ètò wọn tàbí àṣà tí wọ́n ti gbé kalẹ̀ fúnra won wípé wọn kàn ni máa jẹun níbi tí wọ́n bá lọ bẹ́ẹ̀ yẹn. Àyà fi tí ebi bá ń pa wọ́n àbí tán bá kan, àbí tí wọ́n bá, àbí tó bá jẹ́ pé ẹni tí wọ́n mọ̀ dára dára ẹni tí wọ́n sún mọ́ dára dára.

Bẹ́ẹ̀ni o tí n bá rí ẹni tí ó mọ̀ọ́mọ̀ ṣe ń pa àlọ́ apanilẹ́rìn-ín, bẹ́ẹ̀ni, màá ní ìfẹ́ sí láti gbọ́. Bẹ́ẹ̀ni àkọ́kọ́, ní pàápàá ní ilẹ̀ yorùbá àwọn àlọ́ tí a ní, àwọn àlọ́ tí ó lè panilẹ́rìn ní àti wípé wọ́n tún jẹ́ àlọ́ tí ń kọ́ ni ní ẹ̀kọ́. Yálà níbi tí a ti wá, bí a ṣe ń gbé ní ilé ayé bá ṣe ń bá ẹlòmíràn lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni, nítorí náà tí n bá ní, tí n bá rí àǹfààní sí àwọn àlọ́ tí ń panilẹ́rìn-ín tàbí àwọn àlọ́ apanilẹ́rìn-ín, kílódé máa ń fẹ́ràn àti gbọ́ wọn? Tó rí pé àkọ́kọ́, mọ rẹ ẹ̀kọ́ kọ ń bẹ, ekeeji, atu pamilerin. Ìyẹn ni pé kìíkan ṣe pé mo máa rẹ́rìn-ín nìkan, mo tó máa rí nǹkan tàbí méjì kọ́ níbẹ̀. Ìgbà mìíràn wà tó yẹ pé ẹ̀kọ́ ibẹ̀ gan an ó ti tó láti pamí lẹ́rìn-ín. Bí mo ṣe ń kọ́gbọ́n ni mo tu ń rẹ́rìn-ín nínú irú àlọ́ bẹ́ẹ̀.

Ehn, mo máa ń rí wọn nípa lílọ ra wọ́n ni. Mo máa ń lọ sí ọjà láti ra wọ́n bẹ́ẹ̀ni, tàbí kí, ehn, àwọn mọ̀lẹ́bí mi kí wọ́n ràn mí lọ́wọ́ láti rà wọ́n, bí mo ṣe máa ń rí ìpèsè náà nìyẹn. Ṣùgbọ́n mo jẹ́ ẹni tó je pé mo fẹ́ràn kí, kí n ti ṣe ètò bí mo ṣe máa rí àwọn ìpèsè ohun èlò, bí mo ṣe máa rí wọn ní àrọwọ́ tó mi tàbí kí n tó nílò wọn gan, mo máa ń fẹ́ kí n ti ní wọn sílẹ̀. Kó má di wí pé ìgbà tí mo nílò wọn tàbí ọjọ́ tí mo nílò wọn ni mo ṣẹ̀ wá, mo ṣẹ̀ wá ṣètò láti, láti lọ rà wọ́n tàbí láti ní wọn sí sàkání mi. Nítorí náà mo fẹ́ràn kí n ti máa ní wọn, kí n ti ṣe ètò bí mo ṣe máa, mo ṣe máa rà wọ́n tàbí ri wọn ní sàkání mi. Kí ọjọ́ gan tí mo nílò wọn tàbí ìgbà tí mo nílò wọn, tàbí kí àkókò tí mo nílò wọn kí ó tó dé, mo ti ń fẹ́ kí àwọn, àwọn ìpèsè yìí kó ti wà ní àrọwọ́ tó mi. So mo fẹ́ràn kí n máa ṣètò sílẹ̀ fún wọn, kí wọ́n tó tán tàbí kí n tó nílò wọn kan ti wà nílẹ̀ fún mi.

Tí tọrọ aforíji mi kì í ṣe nǹkan tó le rára àti wípé mo jẹ́ ẹni tí kò ṣòro fún láti sọ wípé kí ẹnìkan kí ó foríji mi fún àṣìṣe mi. Nítorínà ọ̀pọ̀lọpọ̀ ìgbà nǹkan tó máa ń ṣe ni wípé tó bá jẹ́ pé mo ní láti pe ẹni náà lórí ẹ̀rọ, ayélujára tabi mo ní láti fi tàbí ẹ̀rọ alágbèéká mi tàbí fóònù mi, mo máa pe ẹni náà láti sọ fún láti foríji mi, tàbí wípé mo lè fi ìránṣẹ́, mo lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ẹni náà. Tó bá jẹ́ pé àtẹ̀jíṣẹ́ ni mo rí bí ohun tí mo ní láti lò láti jẹ́ kí ẹni náà foríji mi, àbí mo lè tọ ẹni náà lọ láti gba àforíji náà. Ṣùgbọ́n mo jẹ́ ẹni tó jẹ́ pé mo máa fẹ́ràn láti ní ìtàkurọ̀sọ pẹ̀lú ènìyàn. Tó bá jẹ́ pé ẹni náà rò pé mo ṣẹ̀ ọ́un, mo máa fẹ́ kí ó sọ fún mi. Ìgbà mìíràn dè ẹ́ ni ó lè rò pé mo ṣẹ̀ ọ́un, kó má jẹ́ pé mo ṣẹ̀ ẹ́. Ṣùgbọ́n bí ó ṣe rò ni, mo fẹ́ràn láti jẹ́ kí ìdáloju wà tàbí kí n sọ ọ̀rọ̀ náà yéké, tàbí kí n fẹ́ kí n tan ìmọ́lẹ̀ sí ohun tó ṣẹlẹ̀ tó fi rò wípé mo ṣẹ̀ ọ́un. Ṣùgbọ́n lẹyinọrẹyìn, lẹ́yìn ìgbà tí a bá ti sọ̀rọ̀, tó bá jẹ́ pé lòótọ́ ni mo ṣe àṣìṣe, màá sọ fún un kó foríji mi fún àṣìṣe tí mo ṣe. Nítorí wípé, mo gbàgbọ́ wípé kò ṣẹ́ ẹni tó yẹ kó ga ju títọrọ aforíji lọ. Tí a bá ṣẹ̀ ara wa, a ní láti mọ bí a ṣe ń tọrọ aforíji lọ́dọ̀ ara wa kí a lè tẹ̀síwájú láti máa bá ara wa ṣọ̀rẹ́ lọ.

Ìdojúkọ méjì gbòógì ni mò ń ní níbi iṣẹ́ mi. Àkọ́kọ́ ni iná mọ̀nàmọ́ná. Iná mọ̀nàmọ́ná yìí, ó òun ni mo fẹ́ lè sọ pé ó ṣe pàtàkì jù nínú àwọn ohun tí mo fi ń ṣiṣẹ́ torí pé láìsí kò sí bí mo ṣe lè ṣe iṣẹ́ mi tí mò ń ṣe. Lójọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo fẹ́ lò ọ̀pọ̀lọpọ̀ wákàtí láti lè ríi wípé, ẹ́ ẹ́, mo ṣe iṣẹ́ náà dé ojú òṣùwọ̀n ní ọjọ́ kan pàtó. Ṣùgbọ́n àìsí iná yìí tàbí àìní òye ìgbà tí wọ́n á mú iná wá tàbí ìgbà tí wọ́n wá mú un lọ, bó ti e jẹ́ pé, ẹ́, ìgbà mìíràn mo ti lè mọ̀ pé báyìí, àkókò báyìí ni wọ́n á mú iná yìí lọ, tó jẹ́ pé kì í fi bẹ́ẹ̀ tó nǹkan. Ìgbà mìíràn wà náà mo lè mọ ìgbà tí ó máa mú iná yìí wá, ṣùgbọ́n ìgbà tí wọ́n mú àti ìgbà tí wọ́n mú lọ ní àkókò tí a wà yìí ó jẹ́ ohun tí kì í fi bẹ́ẹ̀ fàráhàn. Èmi ló ní láti wá ṣe àmúlò wákàtí díẹ̀ tàbí iná mọ̀nàmọ́ná díẹ̀ tí mo ní láti lè rí iṣẹ́ tí mo fẹ́ ṣe. Ikejì tó jẹ́ ìdojúkọ ni àríwó apá ibi tí mo wà. Àwọn àwọn tó ń pariwo wọ́n, wọ́n, wọ́n pọ̀ káà yíká, wọ́n yẹ káàkiri, wọ́n yẹ mi káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mà á máa gbọ́, a, àríwó àwọn ọmọdé bí wọ́n ṣe dé láti ilé ìwé tàbí àwọn ọmọ kéékèèké tí wọ́n ń fún ni omú tàbí tí wọ́n ò tí ì ju oṣù mélòó kan lọ. Ìgbà mìíràn gan-an mo lè máa gbá aàríwọ̀ àwọn tí ń jà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé ó ń fa akòdédé bá iṣẹ́ mi àti tàbí wákàtí tó yẹ kí n lò. Ìgbà mìíràn wà tí èyí máa ń, ó máa ń ní ìpalára lórí bí mo ṣe fẹ́ ṣe iṣẹ́ sí tàbí àkókò tó yẹ kí iṣẹ́ náà gbà mí. Ṣùgbọ́n mo mọ̀ wípé, ẹ́, àwọn ìdojúkọ yìí láìpẹ́ mo máa borí wọn torí pé mo ti ń gbé ìgbésẹ̀ láti ríi pé wọn kò ní máa jami ní tọ̀ mọ́ àmọ̀ nípa iṣẹ́ mi.

Mo máa ń fẹ́ kí n bá àwọn oníbàárà sọ̀rọ̀ ní tùbí nùbí, ní ọ̀nà tí wọ́n á fi gbọ́ mi yéké tí àgbọyé yóò wà ni àárín èmi àti wọn. Pàápàá tí èdè àyédè bá wà lórí ọjà kan, mo máa ń fẹ́ kí wọ́n mọ ìdí tí ohun tó ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀. Tọ́ bá jẹ́ pé lọ́dọ̀ ọjà tí mo ta fún wọn ni ò dára, tí èmi ò dẹ̀ mọ̀ nígbà tí wọ́n ń ta ọjà náà fún wọn, màá fẹ́ láti mọ̀ bóya ọ̀dọ̀ mi ló ti ṣẹ wá kí n lè ṣe àtunṣe. Tọ́ bá dẹ̀ jẹ́ pé àwọn ni, ó máa wumí kí jẹ́ kí wọ́n mọ̀ wipé ọ̀dọ̀ wọn ni. Sùgbọ́n mo máa ń jẹ́ kí, ìsọ̀rọ̀ wà àlaàyé ọ̀rọ̀ yìí kó ye wa yékéyéké, tàbí wí pé kó jẹ́ èyí tí a ó sọ ní tùbí nùbí, tí ò ní fa ìjà tàbí ariwo lọ. Tọ́ bá dẹ̀ jẹ́ pé mo ní láti fún wọn ni ọjà mìíràn ni, bẹ́ẹ̀ni màá ṣe èyí, bí mo ṣe ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ níyí, láti rí pé ohun gbogbo ń lọ déedée láàárín àwa méjèèjì.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn yíya àwòrán, bó ti lè jẹ́ wí pé ó pẹ́ ó ti pẹ́ báyìí ó ti tó ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tí mo ya àwòrán mọ, ìgbà tí mo wà ní ilé ìwé girama. Mo rántí pé mo ya àwòrán méjì nígbà náà tí mo lè rántí. Àkọ́kọ́ ni àwòrán apá mi ọ̀tún tàbí tòsì. Èkejì ni àwòrán ibi tí orílẹ̀èdè Nàìjíríà wà ní ilẹ̀ adúláwọ̀ tí a pè ní map. Mo tún rántí wípé èmi ni èmi ló peregedé jùlọ ní kíláàsì mi nígbà náà, ní kíláàsì kejì tàbí kẹta nígbà náà nígbà tí mo wà ní ilé ìwé girama ní inú ẹ̀kọ́ ìyàwòrán. Nítorí náà mo mọ bí a ṣe ń yà àwòrán dáradára ṣùgbọ́n mi ò tí ẹni lọ́kàn àti fi jẹun tàbí àti tẹ̀síwájú nínú rẹ̀ nígbà tí mo tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi.

Bo tilẹ̀ jẹ́ pé mi ò péja rí lódò torí pé mi ò kí ń ṣe apẹja, mi ò dẹ̀ ní, mo lè sọ pé àwọn òbí mi wọ́n jẹ́ apẹja ṣùgbọ́n, àwọn mọ̀lẹ́bí mi tó gbòòrò, ó ṣe èṣe káá rẹ́ni tó ní ìrírí bí a ti ń péja rí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ti ṣe,, wo àwọn ìtàn àwọn ẹranko àti àwọn àgbẹ̀ àti àwọn apẹja, mo mọ̀ wípé tí ń bá lọ síbi odò tí ń bá ní mo fẹ́ péja, tí mbá ṣe tán àti péja le nìí, mo lè sọ wípé mo mọ̀ bí a ti lè pa ẹja, bí a ti ń lo ìkọ́ ẹja, ohun tí a ń fi sẹ́nu ìkọ́ náà tí a fi mú kí ẹja kí ó, kí ó, kí ó gbé ẹnu sí ìkọ́ náà láti ibẹ̀ tí màá fi mú ẹja náà sókè. Nítorí náà mo lè sọ wípé bẹ́ẹ̀ ni tí ń bá dé ibi odò tí mo ti lè péja lónìí tí mba ṣe tán àti pa ẹja, mo lè sọ wípé mo ní ìgboyà àti ìmọ̀ débi kan láti mọ̀ bí a ti ń pa ẹja.

Tó bá jẹ́ pé fífò pẹ̀lú ọkọ̀ òfurufú, rárá mi ò tí ì wọ ọkọ̀ òfurufú rí ṣùgbọ́n mo mọ wípé láìpẹ́ tàbí lọ́jọ́ iwájú mo máa ní nǹkan ṣe pẹ̀lú ọkọ̀ òfurufú torípé mo máa ní láti wọ̀ lọ sí yálà ìpínlẹ̀ mìíràn tàbí agbègbè mìíràn tàbí orílẹ̀èdè mìíràn tó yàtọ̀ sí orílẹ̀èdè mi àti wípé mo mọ wípé ìgbà kan ń bọ̀ tí èmi àtàwọn mọ̀lẹ́bí mi ta ó ní ohun láti ṣe ní agbègbè mìíràn tí a máa nílò láti gbé, ọkọ̀ òfurufú lọ síbẹ̀ ati wipé ó máa jẹ́ ìrírí ńlá láti wọnú ọkọ̀ òfurufú tàbí láti wo bí, láti wo bí orílẹ̀èdè mìíràn ṣe, láti mọ bí orílẹ̀èdè mìíràn ṣe rí àbí ohun tí wọ́n ṣe lórílẹ̀èdè náà torípé ọkọ̀ òfurufú la ó gbé lọbẹ̀ tí a bá fẹ́ lọ. Nítorí náà mo mọ wípé ìgbà kan ń bọ̀ ṣùgbọ́n báyìí ò ní, ò tí ì ní ìrírí wíwọ ọkọ̀ òfurufú nípa fífò.

Mo máa ń wọ fìlà, ṣùgbọ́n otí pẹ́ tí mo wọ fìlà mọ, ṣùgbọ́n mi ò sábà ń wọ fìlà bẹ́yẹn. Fìlà tí mo wọ̀ kẹ́yìn tí mo dẹ̀ sí ní, òun ni fìlà tí a mọ̀ sí, ó fẹ́ jọ fìlà ẹlẹ́tí ajá, ṣùgbọ́n kì í ṣe fìlà ẹlẹ́tí ajá. Ó jẹ́ fìlà tí a máa ń wọ̀ sí aṣọ tó gbajúgbajà, aṣọ tí à ń wọ̀ lóde ní ilẹ̀ Yorùbá. Aṣọ tí à ń wọ̀ lọ, bí i aṣọ ìbílẹ̀ ni. Iru fìlà náà la máa ń wọ̀ sí irú aṣọ bẹ́ẹ̀. Yalá afẹ́ ṣe ayẹyẹ ìnáwó, ayẹyẹ ìgbéyàwó, ìṣílé, ìsọmọlórúkọ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Irú àwọn aṣọ tí a máa ń wọ̀, àwọn aṣọ yìí wọ́n máa ń rán fìlà sí wọn. Aní fìlà elẹ́tí ajá àti fìlà tó jẹ́ pé kò ní etí, ṣùgbọ́n fìlà ìbílẹ̀ ni, kì í ṣe fìlà tígbàlódé tàbí fìlà ta àwọn òyìnbó. Fìlà ìbílẹ̀ ni. Irú fìlà yìí ni mo ní, tí wọ́n rán mọ́ aṣọ tí mo rán nígbà náà, tí mo fi ṣe ayẹyẹ pẹ̀lú mọ̀lẹ́bí mi.

Bẹ́ẹ̀ni mo ti ṣe bẹ́ẹ̀ rí pàápàá lórí wẹẹpu saịtì kan orí ẹ̀rọ ká ìlú-jàara tí mo ní àkáǹtì si. Ẹ̀ ìgbà mìíràn wà tó jẹ́ pé mo ń bóyá mo ní ìdojúkọ pẹ̀lú bí mo ti le wọlé sórí àkáǹtì náà tàbí mo ní láti ṣàwọn ǹkan kan tí mo ní ìdíwọ́ lórí rẹ̀ tí mo dẹ̀ mọ̀ wípé kò sí bí mòún ṣe lè ṣe láì kàn sí àwọn olùṣètò ẹ̀rọ yìí. Mo ó kàn sí wọn kí wọ́n lè bá mi ṣe irú rẹ̀. Láìpẹ́ yìí ni mo ní irú ìpèníjà bí ó jẹ́ pé ẹ̀ olùṣètò ẹ̀rọ yìí kò fèsì ṣùgbọ́n mo kàn sí i láti jẹ́ kó mọ̀ wípé mo nílò ìrànlọ́wọ́ yìí níwọ̀n ìgbà tó jẹ́ pé wọn ló ní ìmọ̀ nípa ẹ̀rọ yìí. So nítorí náà bẹ́ẹ̀ni mo máa ń, mo máa ń bèèrè ìrànlọ́wọ́ látọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ nígbà tí mo bá nílò rẹ̀ tí mo bá mọ̀ wípé mi ò ní ìmọ̀ láti, láti lè mú ẹ̀ ẹ̀rọ náà ṣiṣẹ́ bí mo ti fẹ́

Mo lè sọ wípé bẹ́ẹ̀ni mo fẹ́ràn rin àtẹ̀gùn, tí ilé tí mo tí bá lọ ilé kan tó ní àtẹ̀gùn bẹ́ẹ̀ni mo fẹ́ràn rin àtẹ̀gùn, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo fẹ́ràn láti máa rin àtẹ̀gùn, ṣùgbọ́n ohun tó lè tó máa ń jẹ́ kí n fẹ́ràn rin àtẹ̀gùn ní ìgbà mìíràn, mo máa ń fẹ́ láti pe ara mi níjà wípé mo ní agbára láti lè ṣe ohun kan ní àkókò kan, pé mo lè mo ní sùúrù láti ṣe ohun kan tó ní agbára fún ìgbà pípẹ́ díẹ̀, torí pé mi máa gun àtẹ̀gùn láìdádúró, bóyá mo gun àtẹ̀gùn kan mi ò fi ìdúró sí, mi ò sí mi kí n tó gun ikejì tàbí mo gun mẹ́ta mi ò dúró sí kí n tó gun ìkẹrìn kárùn ún. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń fẹ́ láti lè gun àtẹ̀gùn bóyá àtẹ̀gùn náà ó tó bí ó tó bí àtẹ̀gùn márùndínní ógún, ogún tàbí ọgbọ̀n, mo máa ń fẹ́ kí n gun gbogbo èyí já nígbà kan kí n tó sinmi láti lè láti lè fi kún sùúrù mi tàbí láti lè fi kún ọkàn mi nígbà tí mo bá nílò láti ṣe ohun kan ní kíákíá tó gba agbára. Irú kan báylìí ni mo fi ń pe ara mi níjà nígbà mìíràn ṣùgbọ́n ẹ ní kò káàrí, mo máa ń fẹ́ ibi tí màá kàn wọ tàbí ilẹ̀ tí màá gbà láìsí pé mò ń gun àtẹ̀gùn lọ bẹ ṣùgbọ́n tí mo bá ní láti rin orí àtẹ̀gùn láti wọ ibì kan bẹ́ẹ̀ni àyà mí gbà.

Láì dé na pẹ́nu àti ní òtítọ́ mo fẹ́ran àwọ̀ dúdú. Àwọ̀ dúdú jẹ́ àwọ̀ tí mo fẹ́ran dáradára. Àwọ̀ dúdú o kì n pariwo bó ti lẹ́wà tó, kì m pariwo àti wípé ìgbà mìíràn àwọ̀ dúdú o kì n tí bóyá ó ní àbàwọ́n lára díẹ̀, kìi ṣe ohun tó jẹ́ pé ó lè tètè wọ̀n tó bá ní àbàwọ́n. Ti èèyàn bá pẹ̀lú àbàwọ́n yìí, tó bá jẹ́ wípé ibi tí èèyàn ní láti manage irú àbàwọ́n yìí kíákíá torí pé kò sí bí èèyàn ṣe fẹ́ parẹ́. Èèyàn lè sáré, ẹ́ lọ wọ aṣọ fún àpẹẹrẹ tó ní irú àwọ̀ yìí tàbí àbàwọ́n yìí. Nítorí èyí ni erèdí nínú àwọn èrèdí tí mo fi fẹ́ran àwọ̀ dúdú àti èrèdí gbóògì tí mo fẹ́ran àwọ̀ dúdú ni wípé ó jẹ́ àwọ̀ tí kì í pariwo, kì í ṣe àwọ̀ tí ń tàn ṣán ṣùgbọ́n ó jẹ́ àwọ̀ tó rẹwà. Bàtà mi, aṣọ mi, ọ̀pọ̀lọpọ̀ mo lè sọ pé ìdá tó pọ̀ tàbí ìdá tó ga jùlọ nínú àwọn tí mo ní àwọ̀, àwọ̀ dúdú ni wọ́n ní. Nítorí náà mo lè fi ìgboyà sọ wípé mo ní ẹ́ pé àwọ̀ dúdú ni àwọ̀ tí mo fẹ́ran jù.

Rárá o, mi ò kí n mu coffee ní ibi iṣẹ́. Ohun tí mo máà ń mu nìkan ni omi tàbí tí n bá rí ẹlẹ́rìn, ẹlẹ́rìn dòdò coke tàbí fanta. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà omi nìkan ni mo máà ń mu. Mi ò kí n mu coffee, mi ò mu coffee rí. Ṣùgbọ́n mo lè mu tea. Mo, mo fẹ́ràn tea, omi tàbí tí n bá rí ẹlẹ́rìn dòdò coke. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tàbí kí n sọ pé omi ni mo sábà máà ń mu jù ní ibi iṣẹ́.

Rárá o, mi ò ní aṣọ wíwẹ̀ o. Mi ò ní aṣọ wíwẹ̀, ṣùgbọ́n mo ní aṣọ tí mo lè wọ̀ tí n bá fẹ́ wẹ̀. Yen nipé, kì í ṣe pé mo ní aṣọ kan lọ́tọ̀ tí mo máa ń wọ̀ tí n bá fẹ́ wẹ̀. Rárá, ṣùgbọ́n ó ní aṣọ tí mo lè wọ̀, tí n bá mọ̀ pé ó ti tó àkókò láti wẹ̀. Mo mọ̀ wípé àwọn ọ̀mùwẹ̀, wọn lè ní tàbí àwọn mìíràn tó fẹ́ràn láti máa wẹ̀, wọn lè ní aṣọ pàtàki, tí ohun tó wà fún ni láti fi wẹ̀, láti fi lùwẹ̀ ṣùgbọ́n èmi ò ní irú aṣọ báyìí.

Rárá o, mi ò tí ì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ṣùgbọ́n nígbà kan tí mo rin ìrìnàjò lọ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, mo ti rí bí, mo ti rí ojú irin rí àti ọkọ̀ ojú irin àti irú ariwo àbí bí ó ṣe ń dún. Mo dẹ̀ mọ̀ wípé ìrírí, ìrírí tó yání lẹ́nu ni ìrírí tí ènìyàn yóò fi ní ní láti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin. Ṣùgbọ́n èmi ò tí ì ní irú ìrírí bẹ́ẹ̀. Iyen ní pé mi ò tí ì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ṣùgbọ́n, ẹ, ètò wà fún mi láti ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ kan. Mo mọ̀ pé lọ́jọ́ kan mo máa rìn, mo máa ní ìrírí wíwa ọkọ̀ ojú irin láti rin ìrìnàjò.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà oríyìn máa ń wá láti àtẹnudẹ́nu bóyá àwọn tí wọ́n mọ ipa iṣẹ́ tí mo ṣe tàbí bóyá ó ní ọ̀nà tí mo fi ràn wọ́n lọ́wọ́ tí wọ́n rí pé ó tọ́ láti fi ìmọ̀ore hàn. Tàbí wọ́n fẹ́ran nǹkan kan tí mo ṣe tán rí pé ọ̀nà tí mo gbà ṣe ó jẹ́ ọ̀nà tó fi hàn wí pé lóòótọ́ mo jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tàbí tó fi hàn wí pé mo jẹ́ ẹni tó mọ bí wọ́n ti ń fi àpẹẹrẹ rere lélẹ̀ tàbí ó fi hàn wí pé ọ̀nà tí wọ́n gbà ń ṣe kiní kiní náà nìyẹn tàbí ọ̀nà tó mú ọgbọ́n wá. Àwọn bẹ́ẹ̀ fi, àwọn tó bá ní oríṣiríṣi ọ̀nà yìí ni wọ́n lè fi gbé oríyìn fún mi. Gbogbo ẹ nọ́ ni mi ò lè sọ wí pé ni mo ti ní ìrírí wọn.

Gíga mi tó, ó ju ìwọn ẹsẹ̀, ẹsẹ̀ márùn ún lọ, ṣùgbọ́n kò tó ìwọn ẹsẹ̀, ìwọn bàtà ẹsẹ̀ mẹ́fà. Mo pẹ́ gíga mi tó ìwọn bàtà ẹsẹ̀ márùn ún, ó ju ìwọn bàtà ẹsẹ̀ márùn ún díẹ̀ lọ, kò tó ìtàn, kò tó ìwọn bàtà ẹsẹ̀ márùn ún, àbí kò tó ìwọn bàtà ẹsẹ̀ mẹ́fà. Nítorí náà mó ga, ṣùgbọ́n mi ò lè pera, mi ní ẹni tó ga tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú èyí, mo dúpẹ́ lọ́wo Ọlọ́run pé, mo, ọmọkùnrin mi dára, mo lè sọ bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni ojú mi dára. Ídí nìyí tí mi ò kí ń fi lo gíláàsì ìkáwé torí pé mo ríran kedere kedere. Ní ìrọ̀lẹ́ gan an mo lè tún ka ìwé láì gbé iná ti ìwé tí mò ń kà. Bẹ́ẹ̀ni, ìdí nìyí tí mo kí ń fi lo gíláàsì torí pé kò sí ìgbà tí mo kì í ríran. Ayafi tó bá jẹ́ pé alẹ́ ti lẹ́, tó jẹ́ pé kò sí òkùn ti iṣu, tó jẹ́ pé kò sí ìmọ́lẹ̀ ní àyíká láti rí ohun tí mò ń kà. Nítorí náà ojú mi dára. Bẹ́ẹ̀ni mo lè sọ bẹ́ẹ̀.

Ọ̀nà tí mo gba ran àwọn ènìyàn lọ́wọ́ pọ̀, ó dẹ̀ ní í ṣe pẹ̀lú bí ìrànlọ́wọ́ náà bá ti jẹ́. Ìgbà mìíràn ó lè jẹ́ nípa tówó tàbí láti bá wọn ṣe ohun tí mo ní ìmọ̀ rẹ̀ ṣùgbọ́n tí wọ́n kò ní ìmọ̀ rẹ̀. Ìgbà mìíràn o ni ó lè ní í ṣe pẹ̀lú bí bá wọn dé ibi kan, bí jíjuwé ẹnìkan fún wọn tàbí mímú wọn mọ ẹni tí wọ́n nílò láti lè ṣe nǹkan tí wọ́n ṣe. Idí ní tí mo sọ pé ó pín sí oríṣíríṣì ọ̀nà torí pé ìrànlọ́wọ́ kì í ṣe nípa tówó nìkan. Ìgbà mìràn àwọn ènìyàn lè nílò ìmọ̀ wa, wọ́n lè nílò bóyá ká fi nkan hàn wọ́n, ká kọ́ wọ́n ní ǹkan tí wọ́n lè ṣe fúnra wọn tàbí kámú wọn dé bikan tàbí bóyá àwa kọ́ la lè rànwọ́n lọ́wọ́ ní tààrà, bóyá a ni láti, bóyá a mọ ẹni tó lè ràn wọ́n lọ́wọ́ ní tààrà, àwa kàn jẹ́ bí alárina láárín àwọn àtẹni tí a mọ̀ tó lè ràn wọ́n lọ́wọ́. Ọ̀nà báyìí ni mo mọ̀ tí mo lè ràn ènìyàn lọ́wọ́ tí mo dẹ̀ ti ní ìrírí, ìrírí ìránni lọ́wọ́.

Kosi oúnjẹ tí mi ò lè jẹ lówúrọ̀. Ìgbà mìíràn mo lè jẹ ẹ̀wà, ìgbà mìíràn mo máa ń jẹ iṣu, ìgbà mìíràn o lè jẹ búrẹ́dì àti tíì, ìgbà mìíràn o lè jẹ óunjẹ okéle bíi sẹ̀mọ́, bíi wíìtì, ìgbà mìíràn o lè jẹ ẹ̀bà, ìgbà mìíràn o lè jẹ iyán. Àwọn óunjẹ tí mò ń jẹ ní eléyìí ní òwúrọ̀ kò ní fi ṣe pẹ̀lú, kò ní fi ṣe pẹ̀lú óunjẹ kan nípàtọ́ bó tí ó lẹ̀ jẹ́ pé o ní óunjẹ tí mo lè máa jẹ ní gbogbo ìgbà, yálà, àárọ̀ tàbí alẹ́ tàbí ọ̀sán ṣùgbọ́n àwọn óunjẹ tí mo máa ń jẹ ní òwúrọ̀ ní mo darúkọ́ wọn yẹn.

Tí àǹfààní bá wà fún mi àti wípé tó bá jẹ́ pé ó jẹ́ ìrìnàjò afẹ́ tàbí mo fẹ́ lọ mọ ibo mìíràn tàbí àwọn ibi àgbà yánu tí ó wà ní agbègbè mi tàbí agbègbè mìíràn, bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti rin òkè. Ṣùgbọ́n tí mi ò bá ní ìdí kan, èrè dí kan tàbí méjì láti lọ síbi tí òkè wà, mi ò ní ní láti lọ síbẹ̀. Ṣùgbọ́n mo máa ń fẹ́ràn láti pe ara mi ní ìjà, láti, láti jẹ́ kó di mímọ̀ fún, fún ara mi wípé, ara mi jí pépé àti wípé agbára wà àti wípé mo lè rin ìrìnàjò ọlọ́jọ́ pépé tàbí oníwàkàtí gbọọrọ láìsí wípé ó ní ipa tí ó dára lórí ara mi. Nítorí náà tí àǹfààní náà bá yọ àti pé tí ó bá nílò, tí mo bá nílò láti rin ìrìnàjò tó níí ṣe pẹ̀lú gígùn òkè, bẹ́ẹ̀ni mo lè gùn ún.

Rárá o, mi ò kín ṣe o. Mi ò kín ṣe yoga. Gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn Kristi, ẹ òtítọ́ tí mo mọ̀ kò fi ààyè gbà mí láti máa ṣe yoga torí pé èmi mọ̀ pé ṣíṣe yoga ní í ṣe pẹ̀lú ṣíṣe àṣàrò tó lè, tó lè mú okun tàbí agbára wọnú ẹni. Ṣùgbọ́n èmi ní won ìgbà tí mo ti ní ìbáṣepọ̀ pẹ̀lú Jésù Kristi àti Ọlọ́run Baba, mo mọ̀ wípé ìṣàṣàrò mi tó ga jùlọ ó ní í ṣe pẹ̀lù ẹni tí mo jẹ́ nínú Kristi àti ẹni tí a ti sọ mí dà àti ìgbé ayé tó yẹ kí n máa gbé nípasẹ̀ Kristi. Ìṣàṣàrò mi o wáyé láti inú ọkàn mi nípa ẹni tí mo jẹ́, nípa ẹni tí Kristi jẹ́, nípa ẹni tí Ọlọ́run Baba jẹ́ àti wípé mo tún lè ṣe àṣàrò ọ̀rọ̀ Ọlọ́run láti ní òye kéékún nípa Jésù Kristi tó jẹ́ olúwa at'olugbala mi àti láti mọ bí a ṣe ń ṣe ìfẹ́

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè bó tilẹ̀ jẹ́ wípé mi sàbà ń lò àti wípé ó ti pẹ́ tí mo lò ó mọ. Mo mọ̀ wípé lílo ẹ̀rọ ìgbésókè ma ń jẹ́ kí ẹ irìnàjò yá pàápàá tó bá jépé mò ń lọ sí ilé alájà tó pọ̀, kàkà tó yẹ tó gbà mí ní ìṣẹ́jú mẹ́wàá ó lè má ju ìṣẹ́jú kan tí n bá lo ẹ̀rọ ìgbésókè. Nítorínà lílo ẹ̀rọ ìgbésókè fún mi yóò jẹ́ ohun ìwúrí àti àmúṣẹ́yá fún mi. Tó bá jé pé ibi tí mo ti ń ṣiṣẹ́ ó ní ẹ̀rọ ìgbésókè tàbí pé mo fẹ́ lọ rí ènìyàn, lílo ẹ̀rọ yìí yóò jẹ́ kí n lè tètè rí ẹni náà tàbí kí n lè tètè dé ibi iṣẹ́ mi àti kí n lè tàbí kí n lè tètè rí ohun tí mo fẹ́ lọ ṣe níbi ilé tó ní tàbí ọ́fíìsì tó ní ẹ̀rọ ìgbésókè yóò jẹ́ kí n lè tètè rí i ṣe. Nítorínà ohun tí ó dára ni àti pé bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti máa lò tí n bá ní àǹfààní láti lò àti wípé tó bá pọn dandan fún mi láti lò fún ìdí kan tàbí ìdí kejì.

Rárá, ilé tí mò ń gbé báyìí kò tí ì ní àwọn ẹ̀rọ ọlọgbọ́n. Eh, nítorí òwe Yorùbá sọ wípé ìwọ̀n ekú ni ìwọ̀n ìtẹ́ tí mi ò bá ṣì. Bí ọ̀rọ̀ ajé mi, ọ̀rọ̀ ajé ilé mi bó ṣeré báyìí kò tí ì fààyè gbà mí láti ní àwọn ẹ̀rọ ọlọgbọ́n. Nítorí náà, a, báyìí àwọn ẹ̀rọ tí mo ṣì ń lò ó sì jẹ́ àwọn ẹ̀rọ tó ṣe kù díẹ̀ síbi kan fún wọn. Ṣùgbọ́n ètò ti wà nílẹ̀ wípé tí iṣu náà mi tàbí ọ̀rọ̀ ajé mi tó bá ti gbé pẹ́li sí tó lọ sókè sí lílo àwọn ẹ̀rọ ọlọgbọ́n, yóò jẹ́ ìkan lára wọn tí mò ń nífẹ̀ẹ́ sí láti ní ní ilé mi. Nítorí pé yóò ràn mí lọ́wọ́ láti lo àkókò tó yẹ kí n fi àkókò tí àwọn ẹ̀rọ yìí yóò, yóò fi ràn mí lọ́wọ́. Yóò ràn mí lọ́wọ́ láti lo àkókò náà fún àwọn ohun mìíràn. Bo ti ẹ́jẹ́ wípé kì ń ṣe gbogbo ẹ̀rọ ọlọgbọ́n ni, ni mò ń ní, nítorí pé mà á fẹ́ kí n lè ṣàwọn nǹkan kan fúnra mi. Láti rí wípé mò ń tẹ̀síwájú láti máa di ẹni wulò fún ara mi àti fún àwùjọ mi.

Mo máa ń lọ, mo máa ń lọ sùn ní bí i gbà mìíràn aago mẹ́sàn-án kọjá, ìgbà mìíràn aago mẹ́wàá kọjá, ìgbà mìíràn aago mọ́kànlá tàbí aago mọ́kànlá kọjá. O dẹ̀ rí ìgbà mìíràn tó jẹ́ pé ó lè máa tó aago mẹ́sàn-án kí n tó lọ sùn. Ṣùgbọ́n mo lè sọ pé àwọn aago ńlá ńlá mo máa ń sùn. Ṣùgbọ́n bí mo ṣe máa ń pẹ́ sùn tó, mo máa ń tètè jí ní ọjọ́ kejì. Tí m ba dẹ̀ tun máa ń jí lọ́jọ́ kejì, ara mi ti máa ń tò dáradára torí pé mo fẹ́ràn kí ń máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun láti ìdájí ti ti di alẹ́ kí n tó sùn. Wọ́n dẹ̀ rí ìgbà mìíràn tó jẹ́ pé bóyá mo ń ṣe nǹkan lọ lórí fóònù mi ní aṣálẹ́, lórí fóònù ẹ̀rọ àgbéká mi, tí n bá rí pé ọorùn ti fẹ́ máa kùn mí bí mo ti ń ṣe, ní ìgbà tó jẹ́ pé kì í ṣe- kò pọn dandan fún mi láti parí rẹ̀ ní aṣálẹ́ náà, mo lè fi í lẹ̀ kí n pinnu láti lọ, láti ṣe, láti bẹ̀rẹ̀ tàbí láti bẹ̀rẹ̀ níbi tí mo bá iṣẹ́ náà dé ní alẹ́. Kí n bẹ̀rẹ̀ níbẹ̀ lọ́jọ́ kejì tí n bá jí láti parí rẹ̀. Ní ìgbà tí mo bá gbàdúrà tán tí mo sì bẹ̀rẹ̀ sí ń ṣe àwọn iṣẹ́ díẹ̀ díẹ̀, bẹ̀rẹ̀ láti orí ẹ̀rọ àgbéká mi. Nítorí náà, ẹ́, àkókò tí mò ń sùn ó yàtọ̀. Ṣùgbọ́n àwọn aago ńlá ńlá ni mo lè sọ pé mo máa ń sùn. Bẹ̀rẹ̀ níbí aago mẹ́sàn-án kọjá sí bí aago mọ́kànlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, dáradára. Mo máa ń gbé àpò ẹ̀yìn. Mo fẹ́ràn kí n máa gbé àpò ẹ̀yìn. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà àpò ẹ̀yìn tí mo máa ń gbé yìí kì í ṣe pé mo máa ń gbé kó ẹ̀yìn pátápátá. Mo máa ń gbé kó apá kan tí màá gbé, màá fàdáni, màá gbé kó apá kan tí màá sì máa lọ sí ibi tí mò ń lọ. Àpò ẹ̀yìn ìgbà mí ì mo máa ń gbé bíbélì sínú rẹ̀. Tó bá jẹ́ pé mo ní láti fi ẹ̀rọ ìfaná sí fóònù táa mo ṣi power bank, mo lè fi sínú rẹ̀ àti àwọn ohun mìíràn bí, ẹ́, bí ohun ìkọ̀wé, báírò, mo tó lè fi sínú rẹ̀. Ìgbà mìíràn, mo tun lè fi tí mo bá nílò láti fi àwọn ìwé tí ó ní í ṣe pẹ̀lú, ẹ́, bíbélì mo lè fi sí i. Ìgbà mìíràn dè é ní mo lè gbe dá ní kì í ṣe pé, kì í ṣe pé mo fẹ́ lọ lo báàgì náà níbẹ̀ ṣùgbọ́n mo máa ń fẹ́ kí nǹkan kan wà ní ọwọ́ mi tí mo bá ti ń lọ àti wípé mi kì í, mi, mo jẹ́ ẹni tí kò fẹ́ràn láti máa fi fóònù mi ṣẹ́ ọwọ́ mi tí mo bá ń jáde. Mo máa ń fẹ́ràn kí n máa fi sí ibi kan. Tí mò bá fi sínú báàgì, màá fi sínú àpò ṣòkòtò mi. Ní kò kàrí bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí n máa gbé àpò ẹ̀yìn. Bó ti e jẹ́ wípé mo máa ń gbé kó apá mi ni. Mi kì í gbé ṣ'ẹ̀yìn pátápátá ṣùgbọ́n ní ìgbà tí mo máa ń gbé kó ẹ̀yìn tí bá ri wípé àárín àwọn èní tí mo fẹ́ gbà ó jẹ́, ibi tí mo fẹ́ gbà ó jẹ́ ibi tí ó fún, tó jẹ́ pé gbé gbé kó apá ó lè má jẹ́ kí àyè fi bẹ́ẹ̀ wà mo lè gbé kó ẹ̀yìn.

Mo mọ̀ bí a ti ń se ẹ̀wà dáradára, mo mọ̀ bí a ti ń se iṣu dáradára, mo mọ̀ bí a ti ń se ẹ̀wà dáradára, mo mọ̀ bí a ti ń se iṣu dáradára, mo mọ̀ bí a ti ń se ìrẹsì dáradára, mo mọ̀ bí a ti ń se àsáró dáradára, mo mọ̀ bí a ti ń se spaghetti dáradára. Bo ẹ̀jẹ́ wí pé ó ní bí wọ́n, ó ní oríṣiríṣi ọ̀nà bí wọ́n ti ń ṣe. Mo mọ̀ bí wọ́n ti ń se indomie dáradára. Òun náà ní ọ̀nà tí wọ́n ti ń ṣe àti àwọn oúnjẹ tí mo ti dárúkọ ṣáájú àti àwọn oúnjẹ mìíràn. Mo mọ̀ bí a ti ń gúnyán, mo mọ̀ bí a ti ń ro sèmó, bí a ti ń ro wíìtì, mo mọ̀ bí a ti ń tẹ̀bà. Bẹ́ẹ̀ ni, mo mọ̀ bí a ti ń dín àkàrà. Mo lè ṣe é. Bẹ́ẹ̀ ni, tó bá jẹ́ pé ìpàkẹ́rẹ́ náà ni, bẹ́ẹ̀ ni. Mo mọ̀ bí a ti ń se ọ̀lẹ̀. Àwọn oúnjẹ báyìí mo mọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mi ò tí ì ní ìpèníjà eyín tí a ń mú mi lọ wo ẹyin mi lọ́dọ̀ olùwọ̀ ẹyin torí pé pẹ̀lú oore ọ̀fe Ọlọ́run, eyín mi dára. Nítorí náà, mi ò tí ì nílò láti lọ wo ẹyin mi ní lóòrèkọ́ọ̀rè. Níwọ̀n ìgbà tí eyín mi dára, oúnjẹ tí mò ń jẹ, mò ń fọ ẹyin déédé. Oúnjẹ tí mò ń jẹ náà kò dẹ̀ ṣe àkudé, kò mọ̀ àkudé bá ìlera ẹyin mi àti pé mò dẹ̀ tẹ̀síwájú láti ṣe ìmọ̀tótó eyín mi. Nítorí náà, mi ò nílò láti lọ wo ẹyin mi. Bó tie jẹ́ pé mò rí pé ọ̀pọ̀ rí bí nǹkan tó ṣe pàtàkì tó tọ́ láti lọ máa wo ẹyin lọ́dọ̀ àwọn onímọ̀ ẹyin, ṣùgbọ́n èmi ò ní àǹfààní tàbí ìwúlò lílọ̀ wo ẹyin ní ọ̀dọ̀ àwọn tí ń ṣe ẹyin. Bó ṣe jẹ́ pé àwọn tó ń ṣe kò sí nǹkan tó burú ń bẹ, ṣùgbọ́n èmi ò tí ì lọ wo ẹyin mi rí lọ́dọ̀ àwọn onímọ̀ nípa ìlera ẹyin.

Nnn, mo mọ bí wọ́n ṣe ń jó ṣùgbọ́n mi ò le sọ pé mo fẹ́ràn. Mo fẹ́ràn kí n máa jó bẹ́yẹn ṣùgbọ́n ta bá ti ń kọrin ní ilé ìjọsìn bẹ́ẹ̀ni àwọn ìgbà míràn wà tó pé mo fẹ́ràn kí n máa jó, mo fẹ́ràn kí n máa jó àti wípé mo máa ń fẹ́ràn náà àwọn tó bá ń lo ẹ̀bùn ijó wọn ní ọ̀nà tó bá, ní, níwọ̀ntunwọ́nsi tàbí ní ọ̀nà tó, tó fi won hàn bí ọmọlúabí kì i ṣe ẹni to je pé ijó tá jó yóò ma, yóò ma fi ìhòhò rẹ̀ hàn tàbí tí ò ní ní ìtumọ̀. Ṣùgbọ́n àwọn ijó tó jẹ́ pé ó fi hàn, ó fi hàn irú ẹni tí ó ní àròjinlẹ̀ àti wípé ó mọ bí a ti ń ṣe a, ohun tí àwọn èèyàn mọ̀ sí. Ẹ o, ó ní bó ṣe ń fi àwọn ìjìnlẹ̀, ìjìnlẹ̀ ẹ̀bùn nípa ijó jó tí ó fi i hàn nígbà tí ó bá jó. Mo fẹ́ràn irú àwọn ijó yìí tó ń fihàn wípé ẹni tó mọ̀ bí a ti ń ronú jinlẹ̀ ni. Bí a ti n, ẹni tó mọ̀ bí a ti ń ronú jinlẹ̀ nípa ẹ̀bùn tí a fún tó dẹ̀ fẹ́ lò láti mú inú ènìyàn dùn àti kí àwọn ẹlòmíràn náà kí wọ́n lè lo ẹ̀bùn wọn.

Mi ò kín fẹ́ kí ẹ̀kan mi gùn jù. Mi ò kín fẹ́ tó bá ti gùn jù, ó ní bí mo ṣe máa ń mọ̀ ọ́ lára. Mi kì í fẹ́ bí ó ti máa ń gùn láì ṣe èékánná ẹranko. Mo máa ń fẹ́ kí n tètè re ẹ̀kan mi. Ìgbà mìíràn tí ó bá sí abẹ ti àfihàn ré ẹ̀kan náà, tí bá rí pé ó jẹ́ ǹkan tí mo lè fi ọwọ́ mi re, màá fi re wọn. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, abẹ ni mo máa ń lò láti fi re ẹ̀kan mi. Tẹ́badẹ̀ tí re tán, mo máa ń rí wípé mo máa ń rí ìmọ́tótó àti ẹwà tó máa ń mú bá ọwọ́ mi àti ẹsẹ̀ mi torí pé mo máa ń fẹ́ràn kí ẹ̀kan ọwọ́ mi àti ẹsẹ̀ mi kó máa gùn jù àti wípé tó bá ti gùn, mo máa ń fẹ́ láti máa re wọn lóòrèkóòrè àti wípé mi ò fẹ́ràn kí ìdọ̀tí kó máa sá sinu sínú ẹ̀kan ọwọ́ mi àti ti ẹsẹ̀ mi. Idi náà ni mo ṣe fẹ́ràn láti máa tètè re wọn tó bá ti ń gùn dé ìwọ̀n.

Mi ò kí n ṣètò agogo ìjí mi lọ́tọ̀, ṣùgbọ́n mo ti máa ń ní òye ì sọrí bí i ago ọ̀pọ̀lọpọ̀ ìgbà, bí i ago mẹ́rìn kọjá, ago márùn kú díẹ̀ kó lù tàbí ago mẹ́rìn kú díẹ̀ kó lù ni mo máa ń jí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà dẹ́ni ìjí mi máa ń bọ́ sí agogo yìí. Nítorí náà mi ò ní láti ṣètò agogo náà sọ́tọ̀. Kì í ṣe pé mo máa ń ṣètò agogo tí ó máa jí mi. Rárá, mi ò ní àláàmú tó máa ń jí mi. Ṣùgbọ́n àkókò, irú àwọn àkókò yìí ni mo sábà máa ń jí lóòrò kùtù láti gbàdúrà. Bí mo ṣe ń láti gbàdúrà ní nínú ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi àti láti bẹ̀rẹ̀, ẹ́, iṣẹ́ òjọ́ mi. Nítorí pé, ẹ́, ìdájí ni mo ti máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ òjọ́ mi lórí fóònù àgbéká mi.

Mo máa ń fẹ́ràn láti dúró láti ṣe sùúrù tí mo bá wà lójú pópó, tí bá rí pé mọ́tò pọ̀ tí wọ́n ń gbìyànjú àti kọjá, tó bá jẹ́ pé èyí tí mo lè gba àárín wọn kọjá ni, mo máa ń wò dáradára láti rí mọ̀ wípé kò ní sí ijàmbá fún mi tàbí ìdènà fún mi láti kọjá. Ṣùgbọ́n tó bá jẹ́ pé pẹ̀lú ìdènà ọkọ̀ yìí mo ní láti farabalẹ̀ kí ojú ọ̀nà kó wà ní, kí ààbò tó péye wà tàbí pé kò fi bẹ́ẹ̀ sí àwọn mọ́tò tó ń kọjá, kí èmi tó fo ojú ọ̀nà, mo máa ń dúró de ìgbà yìí nítorí pé mo mọ̀ pé kí fi fo mọ́tò kọjá àbí fi fo títì kọjá ó gba sùúrù. Nítorí náà, mo máa ń dúró kí n rí mọ̀ wípé kò sí mọ́tò tó ń sáré bọ̀ ní ibi tí mo wà tàbí ibi tí mo fẹ́ gbà sọdá kí n tó sọdá títì. Pàápàá tí ń bá wà níbi tí ẹ̀rọ tí ń dá àwọn mọ́tò dúró tàbí àwọn ọlọ́pàá tí ń dá mọ́tò dúró tán bá wà, mo mọ̀ pé nígbà náà ó ṣe é ṣe fún mi láti tètè kọ ja torí pé àwọn onímọ́tò wọn máa ń gba òfin wọn nígbà náà torí pé ẹ̀rọ tí ń dá ọkọ̀ dúró tàbí àwọn ọlọ́pàá tí ń dá ọkọ̀ dúró wọ́n wà, wọ́n ṣíṣe wọn ní àkókò náà. Àwọn onímọ́tò wọ̀n dẹ̀ ní fẹ́ lugbà di òfin torí wọ́n mọ ohun tó túmọ̀ sí i. Ṣùgbọ́n tí ó bá sí ilé yìí, níbẹ̀ mó máa ń farabalẹ̀ dáradára kí n ríi pé ó ń jẹ́ àkókò tí mo lè sọdá títì láìsí ewu kí n tó lè sọdá.

Mo fẹ́ràn kí n má a wọ ṣòkòtò pẹ́mpẹ́ tí n bá fẹ́ lọ sùn, ṣùgbọ́n tó bá jẹ́ àkókò òtútù ni, mo lè wọ aṣọ. Lẹ́yìn ìgbà tí n bá wọ ṣòkòtò pẹ́mpẹ́, mo máa wọ ṣòkòtò tó gùn lè tàbí kí n wọ ṣòkòtò pẹ́mpẹ́ nìkan àti àwọ̀tẹ́lẹ̀ aṣọ, àwọ̀tẹ́lẹ̀ ewu àti ẹwu sí ara mi. Ṣùgbọ́n tó bá jẹ́ àkókò ooru, mo fẹ́ràn kí n wọ ṣòkòtò pẹ́mpẹ́ sùn torí pé bí eléyìí, ooru ò ní fi bẹ́ẹ̀ mú mi.

Dáradára mo mọ ìtumọ̀ orúkọ mi. O lórúkọ tí wọ́n fún mi nígbà tí wọ́n bí mi. Ṣùgbọ́n léyìn ìgbà tí mo gbọ́njú tán, tí mo tún ní òye ọ̀rọ̀ Ọlọ́run ìyẹn pé tí mo ní òye bíbélì gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn Krístì, ni mo ríi wípé mo ní láti máa jẹ́ orúkọ mìíràn kí ó ní ìtumọ̀ dáradára tí ìtumọ̀ rẹ̀ tó tún nííṣe pẹ̀lú ìgbésí ayé mi tàbí ọjọ́ ọ̀la mi. Mo dẹ̀ fẹ́ràn kí orúkọ tí mo bá ń jẹ́ tàbí tí ènìyàn bá ń jẹ́ kó jẹ́ orúkọ tí ó ní ìtumọ̀ tó jẹ́ pé tí n bá gbọ́, ó máa fi ó tí n bá gbọ́ orúkọ náà ó máa ó máa jẹ́ kí n mọ irú ẹni tí ẹni náà jẹ́ tàbí irú òye tó ní nípa ara rẹ̀ tàbí nípa ọjọ́ iwájú òǹtìkára rẹ̀. Nítorí náà bẹ́ẹ̀ ni mo mọ ìtumọ̀ orúkọ mi.

Bẹ́ẹ̀ni mo mọ̀ torí pé ní àwọn ìgbà kan tí mo bá rìn lójú títì mo máa ń rí bí àwọn ọlọ́pàá tí ń dá mọ́tò dúró ní agbègbè wa bí wọ́n ti ń da dúró àti wípé mo ti rí náà ní inú ìmọ̀ràn máwòrán tàbí tíátà bí àwọn ọlọ́pàá ojú púpọ̀ wọ́n ti ń da ọkọ̀ dúró nítorí náà tí mo bá ní àǹfààní láti wà ní dojúkojú pẹ̀lú ọkọ̀ tí mo bá sì ní àǹfààní láti da ọkọ̀ náà dúró mo mọ̀ bí mo ṣe le dáa dúró ní ọ̀nà tí mọ́tò náà yóò fi dúró tí ó fi mọ̀ wípé dandan ló jẹ́ fún oun láti dúró yálà kí n lẹ̀ kọjá tàbí kí ẹni tí mo dá ọkọ̀ náà dúró fún kí ó le kọjá tàbí kí ìjàmbá kan kí ó má bàá ṣẹlẹ̀ torí pé mo mọ̀ pé ó pọn dandan láti fún gbogbo wa láti ní ìmọ̀ bí a ṣe le dá ọkọ̀ dúró nígbà tí a bá dojú kọ ọkọ̀ tàbí nígbà tí èyí bá ní tó bá tí ìwúlò bá wà fún èyí.

Dára dára, mo máa ń gba ìméélì àìwúlò lórí ẹ̀rọ káyelùjára torí mo ní àkáǹtì pẹ̀lú ilé iṣẹ́ tó máa ń fi rorun fún eeyan láti gba ìméélì tàbí láti fi ìméélì ránṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà tó jẹ́ wipé wọ́n máa ń polongo láì ba ofin mu. Wọn fe mọ̀ bóyá o máa tẹ́wọ́gbà wọ́n tàbí ò tẹ́wọ́gbà wọ́n, tí wọ́n ní pé wọ́n ṣà fé fi ìméélì wọ́n ránṣẹ́ sí gbogbo ènìyàn tí ìméélì náà le tó le tẹ̀ lọ́wọ́ láti lè ní òye láti lè ní òye nípa ohun tí wọ́n ń ṣe tàbí ohun tí wọ́n ń ta. Won dẹ̀rí ìgbà tó jẹ́ pé àwọn ìméélì yìí kò ní ṣe pẹ̀lú nǹkan tí mo fẹ́ rà tàbí nǹkan tí mo fẹ́ mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà dẹ́nì niyìí, mo máa ń fẹ́ láti da àwọn ìméélì yìí dànù torí pé wọ́n ò ṣé mi láǹfàaní kankan. Nítorí náà, bẹ́ẹ̀ni, mo máa ń gba irú àwọn ìméélì wọ̀nyí.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ wípé ó dára láti ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ kí n lè mọ̀ wípé àwọn tí mò ń bá ṣiṣẹ́ wọ́n jẹ́ àwọn tó ṣe é fọkàn tán àti àwọn tí a ní ọ̀kàn kan náà láti mú iṣẹ́ ṣe àti láti, láti ṣe àṣeyọrí nínú iṣẹ́ tí a yàn láàyò. Gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ oníṣẹ́ aládani, àkókò ń bọ̀ tí mo máa ní àwọn alábàáṣiṣẹ́ tó máa àwọn òṣìṣẹ́ tó máa ṣiṣẹ́ pẹ̀lú mi. Mo sì ní ojúṣe láti mọ irú àwọn tí ẹni yẹn jẹ́ kí n lè ríi wípé ọkàn kan náà la ní àti pé àfojúsùn wa ó jẹ́ ọ̀kan náà. Níní àfojúsùn kan náà yóò ràn wá lọ́wọ́ láti lè jẹ́ ká ṣe àṣeyọrí nínú iṣẹ́ tí a ti sowọ́ pọ̀ láti jọ ṣe papọ̀.

Mo máa ń fẹ́ láti mọ ohun tuntun nípa iṣẹ́ tí mò ń ṣe. Mo máa ń fẹ́ láti lè mọ̀ bóyá ọ̀nà tí mò ń gbà ṣe nǹkan kì í ṣe ọ̀nà gan tó yẹ kí n ṣe. Nípa mímọ̀ yìí, a lè jẹ́ kí n ṣe ohun tó tọ́. Ìgbà mìíràn wa tó jẹ́ pé tí ènìyàn bá ti, tí bí ènìyàn ṣe ń ṣe nǹkan bó bá ti pẹ́, wọ́n ní òwe Yorùbá sọ wípé “bí ewe bá pẹ́ lára ọṣẹ, ó máa di ọṣẹ ni.” Tó bá ti pẹ́ tí ènìyàn tí ń ṣe nǹkan kan lọ́nà kan tí ò mú èrè wá àti, àti yí padà kúrò nínú irò ìlànà bẹ́ẹ̀, ó lè jẹ́ nǹkan tó ṣòro. Ṣùgbọ́n láti lè ní àṣeyọrí, mo ní láti yí bí mo ṣe ń ṣe nǹkan padà náà ni. Nítorínà tí mo bá ti rò pé bí mo ṣe ń ṣe nǹkan kọ́ lòye kí n ṣe ṣe, mo máa ń fẹ́ láti ní ìmọ̀ tó lè ràn mí lọ́wọ́ láti ṣe é ní ọ̀nà tí ó máa gbà mú àṣeyọrí wá fún mi. Nípa èyí ló máa ń mú kí n táyọ nínú iṣẹ́ tí ń bá ṣe.

Mo fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá Super Eagles tí wọ́n jẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ga jùlọ ní orílẹ̀èdè Nàìjíríà. Ẹgbẹ́ tó, ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ tó bá jẹ́ ẹgbẹ́ eré ìdárayá tó jẹ́ ti orílẹ̀èdè Nàìjíríà ni mo fẹ́ràn. Mo máa fẹ́ràn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons àti àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ìtọ́jẹ wewé. Wọ́n tó fẹ́ràn ẹlẹ́gbẹ́ eré orí ọ̀dàn, àwọn athletes tó wà ní orílẹ̀èdè Nàìjíríà, ohun gbogbo tó bá jẹ́ ti orílẹ̀èdè Nàìjíríà ni mo fẹ́ràn. Mo máa fẹ́ràn àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti òkèrè, ṣùgbọ́n mi ò, mi ò yan ẹnìkan nípọ si. Mo ti fẹ́ràn kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan máa gbá bọ́ọ̀lù ní ọ̀nà tó fi hàn wípé wọ́n mọ̀ bí a ti ń gbá.

WiFi mi yára ṣùgbọ́n mi ò lè sọ pé ó yára tó ní gbogbo ìgbà. Àwọn ìgbà mìíràn wà tó jẹ́ pé kì í yára tó bí mo ṣe rò lọ. Ìgbà mìíràn dẹ́ wà tó jẹ́ pé ó máa ń yára ju bí mo ṣe lérò lọ. Ṣùgbọ́n ní kò kàrí, mi ò lè sọ wípé ó yára dáradára. Mo tún ṣàwárí mi ni wípé apá ibi tí mò ń gbé o jẹ́ apá ibi tí nẹ́tíwọ́ọ̀kì ti ń ṣe ségesège nígbà mìíràn. Ìgbà mìíràn to-- tí n bá wà ní àárín ọjà tàbí ní òpópónà ọjà, mo rí i wípé ìṣọwọ́ṣiṣẹ́ WiFi ọjà lórí fóònù mi ó máa ń lágbára gan. Nítorí náà, tó bá jẹ́ pé apá ọjà yẹn tàbí apá ibi tí ẹ nẹ́tíwọ́ọ̀kì tó ti ṣe dáradára, mo mọ̀ wípé WiFi fóònù mi yóò múná dóko dáradára. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn, mo si lè sọ pé ó sì ń fún mi ní ohun tí mo fẹ́ tí mo máa fi ń ṣiṣẹ́. Ṣùgbọ́n fifún mi jù bẹ́ẹ̀ lọ yóò ro mí lọ́rùn dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà sí àwọn ènìyàn ṣùgbọ́n ó jẹ́ lẹ́tà orí ẹ̀rọ káye lu jára tàbí láti orí fóònù mi. Torí pé báyìí ó ti mọ́ mi lára láti máa fi lẹ́tà ránṣẹ́ láti orí ẹ̀rọ káye lu jára sí àwọn ará ilé mi, àwọn ọ̀rẹ́ tàbí ojúlùmọ̀ tàbí àwọn olùbáṣe iṣẹ́ pọ̀ tí ó yẹ kí n kọ lẹ́tà sí. Nípa èyí yìí, ó ti jẹ́ kí ìrọ̀rùn dé bá bí mo ṣe ń fi ìwé ránṣẹ́ tàbí bí mo ṣe ń gba méèlì tàbí mo ṣe ń gba lẹ́tà. Ó ti jẹ́ kí ìrọ̀rùn bá. Ìyẹn ni pé, ẹ́, ìṣọwọ́ ṣíṣe ẹ̀rọ ìgbàlódé òde òní, ó ti mú kí fífi lẹ́tà ránṣẹ́ àti gbéga lẹ́tà fún mi, ó ti jẹ́ kó rọrùn gbà á. Mo sì rí pé èyí yi ò tún jẹ́, yi ò tún mú ìrọ̀rùn bá, ẹ́, ìṣọwọ́ ṣíṣe mi àti ìṣọwọ́ gbọ́ ìró sí àwọn ẹni tí mo níìfẹ̀ sí káàkiri àgbáyé.

Ìgbà tí mo ti ń ṣiṣẹ́ tó ní ṣe pẹ̀lú níní oníbàárà, mo máa ń gbìyànjú láti wá ọ̀nà àtinúdá láti fi pe àwọn oníbàárà tuntun wọlé kí àwọn náà kí wọ́n lè jẹ ìfà lórí ohun tí mò ń tà àti kí èmi náà kí n lè rí pé ohun tí mò ń tà ó ṣe àbí ó jẹ́ ìtọ́wọ̀gbà láàrín àwọn oníbàárà tuntun. Mo dẹ̀ tú tẹ̀síwájú nínú ìmọ̀ mi nípa bí a ṣe ń polongo ohun tí ènìyàn ń tà, bí ó tilẹ jẹ́ pé mi ò sí ní ìlànà iṣẹ́ náà mọ́. Ó jẹ́ ohun tí mo tún lè fi kọ ẹlòmíràn lónìí àti wípé mo gbàgbọ́ wípé kò sí ìmọ̀ tí ó ṣe gbé tàbí tí ò wúlò. Bí ò bá wúlò fún mi lónìí, mo mọ̀ wípé ó máa wúlò fún mi lọ́la tàbí ẹnikẹ́ni tí mo bá mọ̀ tó máa nílò ìmọ̀ náà. Mo dẹ sí ń tẹ̀síwájú láti kọ́ nípa bí a ti ń fa àwọn oníbàárà tuntun mọ́ra sí iṣẹ́ tàbí ọjà tí mò ń ṣe tí wọ́n nílò nínú, ẹ́, ìgbé ayé wọn.

Irú iṣẹ́ tí mò ń ṣe báyìí kò ní ṣe pẹ̀lú pé pàdé àfojúsùn títà ọjà, sùgbọ́n mo mọ bí pípàdé àfojúsùn títà ọjà ẹni se se pàtàkì pàápàá fún àwọn tí ń polówó ọjà tóní láti pàdé àfojúsùn wọn fún ọjọ́ náà. Ẹ, fún àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí èyí, ó jẹ́ ohun tí wọ́n mọ̀ ṣe, tí wọ́n mọ̀ mọ́ ṣẹ́ ẹ̀, tí wọ́n mọ̀ bí wọ́n ṣe ń gbé lárugẹ. Ṣùgbọ́n fún èmi, kì í ṣe irú iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí. Bí ó tilẹ̀ jẹ́ wípé tí n bá ní irú iṣẹ́ náà, mo máa gba àwọn tí wọ́n ní ìmọ̀ àti tí wọ́n ní ìtara fún irú rẹ̀. Mo máa gbà wọ́n ṣíṣẹ́. Àwọn tí wọ́n mọ̀ bí wọ́n ṣe ń pàdé àfojúsùn títà ọjà. Ṣùgbọ́n, ẹ, lọ́wọ́ tí mo wà yìí, ìpadà ìpalára dà ti dé bá iṣẹ́ mi. Mo sì, ẹ, ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ohun tí mò ń ṣe. Ṣùgbọ́n mo ṣe sọ lẹ́ẹ̀kan. Iṣẹ́ tí mo máa dá sílẹ̀ lọ́jọ́ iwájú, ó ṣe é ṣe kí i ní irú àwọn tí ó ní ìmọ̀ àti ìtara fún títà ọjà tí ó ní pé pàdé àfojúsùn lójoojúmọ́. Ó dẹ̀, ó dẹ̀ tú ṣéẹ̀ ṣe kí n má gba irú ẹ láàyè. Nítorí pé mi ò fẹ́ kí, mi ò ní fẹ́ kí, ẹ, àwọn ènìyàn kan pàdánù èrè tí ó kán jẹ tàbí owó ọ̀yà wọn torí pé wọ́n pàdé àfojúsùn, ẹ, títà ọjà.

Mo jẹ́ ẹni tó máa ń lo ọwọ́ ọ̀tún, ṣùgbọ́n mo ní ọ̀rẹ́ tí ó jẹ́ pé ọwọ́ òsì ló máa ń lò. Nípa níní ọ̀rẹ́ tó ń lo ọwọ́ òsì, ó ti jẹ́ kí n mọ pàtàkì àwọn tí kò lo irú ọwọ́ tí mò ń lò. Nítorí bẹ́ẹ̀, eh, mi ò, mi ò ń bá wọn sọ wípé ọwọ́ ọ̀tún mi dára ju ọwọ́ òsì lọ. Ìgbà mìíràn tí mo bá lọ sí ọjà, àwọn tó ń ta ọjà bóyá mo fi ọwọ́ òsì tí kì í ṣe ilẹ̀ yìí tí mò ń lò, mo fi mọ́wọ́ jáde láti fún ọlọ́jà. Ìyá ọlọ́jà lè sọ wípé báwo ṣe ń fi ọwọ́ òsì fún ọ ní ohun kan, ṣùgbọ́n mo rí i wípé èyí kò dára. Pé irú ọwọ́ tí ènìyàn ń lò sọ wípé irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ènìyàn tó dára, tàbí wípé kì í ṣe ènìyàn tí, tí ó ṣe é muyan gan, tàbí tí ó ń wùwà tí, eh, tí ò dára tàbí tí ó dára. Ohun tó ṣe pàtàkì ni wíwo ìwà tó dára tàbí jíjẹ ẹni tó dára, tó mọ̀ tó ń ṣe, láìsí, láì, láì ní fi ṣe irú ọwọ́ tó ń lò. Fún àpẹẹrẹ bí mo ṣe ń lo ọwọ́ ọ̀tún, ọwọ́ òsì ni mo fi ń, ni mo fi ń ṣe ìtọ́jú ara mi tí mo bá lọ ilé ìgbọ̀nsẹ̀. Bẹ́ẹ̀ náà ni ẹni tó ń lo ọwọ́ òsì, ọwọ́ ọ̀tún ni ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń lò tí wọ́n tó máa fẹ́ ń ṣe, tí wọ́n fẹ́ ṣe ìtọ́jú ara wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá lọ ilé ìgbọ̀nsẹ̀. Ó tu mo sí pé ohun tó kọ wájú sí mi gẹ́gẹ́ bí ẹni tó ń lo ọwọ́ ọ̀tún, òun ló kọ, eh, ẹ̀yin ló kọ sí ẹlòmíì tó ẹ pé ọwọ́ òsì ló ń lò àti pé ẹni, ohun tó kọ iwájú sí ẹni tó ń lo ọwọ́ òsì, ẹ̀yin ló kọ sí irú òmi tó ń lo ọwọ́ ọ̀tún. Ṣùgbọ́n ní kò kàrí, ọwọ́ ọ̀tún ni èmi ń lò.

Ẹ̀ nítorí pé èmi, èmi lóni iṣẹ́ tí mò ń ṣe tó jẹ́ iṣẹ́ aládani àti wípé èmi nìkan ni ló ń ṣe iṣẹ́ náà báyìí. Tàbí ka sọ pé àti èmi àti ọ̀rẹ́ mi. Kò sí ìgbà tí àwa méjì ò le ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀. Ni pé kò sí ìgbà, kò sí ọjọ́ kan nípató tí a yà sọ́tọ̀ fún ìpàdé. Ìgbà tó bá tabá rí pé a ní láti rí ara láti sọ̀rọ̀ nípa iṣẹ́ tá a jọ ń ṣe ni a máa ń pàdé torí pé iṣẹ́ náà kògba wípé ó ní ó pọn dandan fún wa láti jòkò sọ̀rọ̀. Ayàfi tó bá jẹ́ pé ó ní nǹkan pàtó tí a fẹ́ já kó dé bá ta fẹ́ sọ nípa irú iṣẹ́ bẹ́ẹ̀, yálà tí yóò mú tẹ̀síwájú tàbí láti ṣe àtúgbẹ́yẹ̀wò bóyá iṣẹ́ náà óń pàdé àfojúsùn tí alà kalẹ̀ fún tàbí bẹ́ẹ̀ kọ́. Nítorí náà kò sí ìgbà tí a kò lè ní ìpàdé lórí iṣẹ́ tí à jọ ń ṣe papọ̀

Lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní ẹ̀rọ ayárabíàṣá tara mi tàbí kí n sọ pé o pẹ tí mo, tí mo lò mọ̀. Ṣùgbọ́n tí fóònù mi bá ń ṣorí kórí bóyá torí pé, ẹ, nẹ́tíwọ́kì orí rẹ̀ kò muyáńyáń tó, ìgbà mìíràn ni, ìgbà mìíràn màá fi í lẹ̀ títí di ìgbà tí nẹ́tíwọ́kì náà yóò padà tí ó dúró dáradára tàbí kí n pa, kí n wá tutàn. Ìgbà mìíràn dẹ̀ ni mo lè kúrò lápa ibi tí mo wà tí nẹ́tíwọ́kì ò tí ṣe dáradára kí n lọ sí ibòmíràn ṣùgbọ́n èyí yìí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀. Ohun tí mo máa ń ṣe ni wípé tí n bá, tí n bá dúró díẹ̀ tí mo rí pé nẹ́tíwọ́kì yìí kò mọ́yáńyáń tó, mo máa pa, màá wá tan padà. Lẹ́yin ìgbà tí mo bá tan, mo máa rí pé ó tún máa ń ṣiṣẹ́ sí i. Ìgbà mìíràn tí ó bá dẹ̀ ṣiṣẹ́ sí i, ní àwọn ìgbà kọ̀ọ̀kan mó lè pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tàbí fóònù mi kí n wá tutàn. Tí mo bá wá ṣe èyí, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń ṣiṣẹ́ bí mo ṣe fẹ́. Ìyẹn ni pé nẹ́tíwọ́kì orí rẹ̀ máa ń ṣiṣẹ́ dáradára bí mo ṣe ń ṣe ẹ̀rọ fóònù mi nìyí. Ṣùgbọ́n tó bá jẹ́ tí ẹ̀rọ ayárabíàṣá, ẹ, mi ò, mi ò lo ìkankan báyìí. Ṣùgbọ́n lọ́jọ́ iwájú tàbí nígbà díẹ̀ sí, sí àsìkò tí a wá yìí, mò ń ní, ìṣúná mi yóò fààyè gbà mí láti lè ní ẹ̀rọ ayárabíàṣá ti ara mi.